Bẹ́ẹ̀ni, mo máa ń ṣiṣẹ́ láti ilé. Tí èèyàn bá ní iṣẹ́ púpọ̀ ní ibi iṣẹ́, èèyàn lè gbé wá sí ilé. Tí iṣẹ́ ẹni kò lè bá àrà yàn lọ́rùn, tí àwọn iṣẹ́ mi rán wá to je wipé o nílò láti farahàn ní ibi iṣẹ́ rárá, wọ́n máa fún ẹ ní ẹ̀rọ, ẹrọ kọ́mpútà láti wa fi siṣẹ́ láti ilé. Wá de bá gba owó oṣù.

Mo máa ń tọrọ àforíjì nígbà tí mo bá ṣẹ ènìyàn. Tí bá rí pé ẹni tí mo tọrọ àforíjì lọ́wọ́ ẹ̀ kò gbọ́ ẹ̀bẹ̀ mi, màá wá ènìyàn bí méjì mọ́ ara mi kí wọ́n lè lọ bá mi bẹ ru ẹni bẹ́ẹ̀ kó lè bá gbẹ̀bẹ̀ mi. Kìgbọ́n tí ó bá gbọ́ tí mo bá lọ bá fún ra tẹ mi, tó bá gbọ́ inú mi adùn.

Mo máa ń dáàbò bo ayé ìkọ̀kọ̀ mi dáradára. Kò n ṣe gbogbo nǹkan tí ó bá ń ṣẹlẹ̀ nínú ayé mi, ni mo máa ń gbé síta sí orí afẹ́fẹ́ èyí tí à ń pè ní ẹ̀rọ ayélujára. Ọ̀pọ̀ ẹlòmíràn tí wọ́n bá ṣèṣì wù kọ́ ní ilé wọn báyìí, wọ́n ti gbe sí orí ẹ̀rọ ayélujára. Èyí máa fún àwọn ènìyàn láàyè láti mọ̀ púpọ̀ nípa rẹ, pàápàá jùlọ ó léwu fún ìwọ tìka lára rẹ.

Mo fẹ́ran orúkọ ìnagijẹ. Mo tẹ̀ mi ní orúkọ ìnagijẹ bí mẹ́rin tí mo jẹ́ èyí tí wọ́n ń pè mí ní àdúgbò. Tí ó ní àwọn orúkọ ìnagijẹ kan tí mo bá gbọ́, mo máa mọ̀ wípé ẹni tó mọ̀ mí tipẹ́ tipẹ́, òun ló pè mí ní ìnagijẹ yẹn. Àwọn ìnagijẹ mi wá tẹ́pẹ̀ tí mo bá gbọ́. Mà mò pe ènì tó ṣẹ̀ mọ̀ mí ló ń pè mí ní ìnagijẹ bẹ́ẹ̀

Tí n bá fẹ́ ṣe àwọn iṣẹ́ àkànṣe, ó máa ń gbára gidigidigidi gan ni. Mo dẹ̀ maa ń fẹ́ ara balẹ̀ ṣe wọ. Mi ò ní fẹ́ nǹkan kí nǹkan tó máa di mí lọ́wọ́ tí mo bá ti ṣe iṣẹ́ àkànṣe. Mi ò ní fẹ́, màá fẹ́ rí pé dájú pé mi ò ṣe àṣìṣe nígbà tí mo bá ń ṣe àwọn iṣẹ́ àkànṣe wọ̀nyí.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn yíyà awòrán, ni ojojúmọ́ ni mo máa ń ya àwòrán pẹ̀lú fóònù mi tí mo sì máa ń gbe sí orí ẹ̀rọ ayélujára eyì tí a mọ̀ sí Facebook tàbí WhatsApp kí àwọn ènìyàn mi kí wón lè rí. Ìgbà mìíràn tí n bá lọ sí ilé ibi tí wón ti ń ṣe ayẹyẹ, mo máa ń ya àwòrán.

Tí mo bá fẹ́ lọ sùn lórí ibùsùn mi, màá rí dájú wípé mo bu omi sára. Nígbà tí mo bá ṣe gbogbo iṣẹ́ ilé tí mo fẹ́ ṣe tán, tí mo jẹun tán, màá rí dájú pé mo bu omi sára kí n tó lọ sí orí ibùsùn mi. Nípasẹ̀ ṣíṣe èyí, ó máa jẹ́ kí n ri orun sùn dáradára ki ara mi kí ó jí pépé.

Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn iṣẹ́ ìta gbangba, eeyan o gbọdọ̀ wà ní ojú kan, eeyan dẹ gbọdọ̀, eeyan o gbọdọ̀ wà nínú ilé láti máa ṣiṣẹ́. Ìgbà mìíràn wà tí eeyan máa ń ṣiṣẹ́ inu ilé, ìgbà mìí wà tí eeyan máa ń ṣiṣẹ́ ìta ṣùgbọ́n nígbà gbogbo iṣẹ́ ìta gbangba lo pọju nínú iṣẹ́ mi. Mo máa ń ṣe iṣẹ́ ìta gbangba ní gbogbo ìgbà, mo sì fẹ́ràn rẹ̀ gidi gan.

Mi ò ní o. Nǹkan tí ọkọ yìí sọ kò ye mi tó. Àyafi tí n máa lọ orí ẹ̀rọ ayélujára. Kín tó lè mọ̀ nǹkan tí àgbàlá ọjọ́ mi tó túmọ̀ sí, ṣùgbọ́n bí mo ṣe ṣọ̀rọ̀ yìí mi kò mọ̀ rárá mi sì fẹ́ parọ́

O ní asọ kan tí àwọn olóyìnbó máa pè ní pajamas, aṣọ yìí wà, wọn ṣe fún tí èyàn bá fẹ́ sùn. Ekaarọ, bí èèyàn, mo mọ̀ bo ya máa ṣiṣẹ́ àwọn iṣẹ́ kan, ki n sáré ṣe iṣẹ́ yíì ṣe pàtàpata.

Ní ayé àtijọ́ ni wọ́n máa ń lo nǹkan tí wọ́n ń pè ní ṣálángá, ṣùgbọ́n ní ayé òde òní ṣálángá aláwọ̀ ló wà, ó máa ń jẹ́ pé kó máa jẹ́ kó rọrùn fún èèyàn láti ṣe ìgbọ̀nsẹ̀ tí èyàn bá ti lò ó lọ́wọ́. Èyàn a rí pé òun fọ amọ́ tónítóni kí ẹni tó bá máa débẹ̀ ẹ́ náà kó lè lòó.

Ó dára kí ènìyàn máa fọ eyín nígbà méjì lójúmọ́. Bí èyàn bá ti jí láárọ̀ àti nígbà tí ènìyàn bá fẹ́ lọ sùn ní alẹ́. Àwọn àsìkò méjì ni ó máa dà kí èyàn fọ eyín yẹn ní ojúmọ́ ṣùgbọ́n ẹ̀ẹ̀kan ni emi sábá máa ń lò. Ẹ̀ẹ̀kan ni mo ṣábà máa ń fọ lójoojúmọ́.

Rárá o, mo máa ń jẹ ẹran. Ṣùgbọ́n àwọn ẹran oríṣiríṣi ló wà. Àwọn ẹran kan wà tí ènìyàn kì í jẹ, lánbi alángbà, ọ̀bọ àti ọ̀pọ̀lọ àtàwọn ǹkan kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mi o kì í máa ń jẹ wọ́n. Ṣùgbọ́n to bá jẹ́ pé ẹran kókó inu gbó bíi màalù tàbí ewúrẹ́, mo máa ń jẹ.

Tí iṣẹ́ bá ṣe pọ̀ lọ́wọ́ mi tó, ni mo ṣe máa ń ṣiṣẹ́ ní ojoojúmọ́. Mo máa ń ṣiṣẹ́ wákàtí méjìlá nígbà mìíràn, mo dẹ̀ máa ń ṣiṣẹ́ wákàtí mẹ́wàá nígbà mìíràn. Ìgbà mì wa tí mi o ki, máa ń ṣiṣẹ́ rárá lójoojúmọ́. Ṣùgbọ́n iṣẹ́ mi ń o kéré tán wákàtí mẹ́wàá ní ojoojúmọ́.

Mo fẹ́ràn láti lọ sí etí òkun ṣùgbọ́n mi ò dé etíkun rí. Ṣùgbọ́n ní ọjọ́ kan máa gbìyànjú wípé mo lọ, ṣùgbọ́n owó ló fi máa ń wọlé òó. Ní ìlú Èkó ni àwọn etí òkun yẹn wà. Bose ri re ibo ló wà. Kọ́ṣẹ́, ìlú Èkó nìkan ni ẹ ti le rí etí òkun iyi tí ó máa wunyan.

Ẹ, mo máa ń rántí dáadáa. Ìgbọ́n ko n ṣe gbogbo ẹ ni máa ń rántí. Ìgbá mi tí ala tí mo bá lá tó bá tóbi méjì or mẹ́ta kì ílẹ tó mọ́. Kò sí bi mo ṣe fẹ rántí gbogbo wọn. Sugbọ́n, èyí tó bá ṣe pàtàkì jù nínú wọn ló máa ń gbiyanjù láti rántí. Ó dá kí èèyàn máa kí èèyàn naa máa ki eeyan maa rántí ala tó bá là ọ́. Ó ṣe pàtàkì gan-an.

Oṣù kan gbáko ni wọ́n máa ń fún wa bí i iṣẹ́. Oṣù kan gbáko ni wọ́n máa ń fún wa láti lọ fi sinmi nígbà tí a bá ń ṣiṣẹ́ níbí iṣẹ́. Àwọn oṣiṣẹ́ mi, àwọn iṣẹ́ mi ọ̀sẹ̀ mẹ́ta, àwọn iṣẹ́ mi ọ̀sẹ̀ méjì, gba èmí tó mi ti ṣiṣẹ́ tẹ́lẹ̀ kí n tó di pé mo ṣiṣẹ́, ẹ, ọ̀sẹ̀ ọjọ́ ọ̀rún oṣù kan.

Mo máa ń wo àwọn eré ìdárayá ẹ daradara tẹ́lẹ̀, pàápàá jùlọ èyí tó máa ń bọ́ọ̀lù àfeṣe gba ní orí pápá. Ẹ̀ wọ́n pẹ̀lú àwọn eré ìdárayá tí mo nífẹ̀ẹ́ jùlọ. Ojúmọ́ dọ́ni ni mọ́ máa ń ṣe wò wọ́n nígbà kan rí, sugbon nisinyi íṣẹ́ lẹpọ̀ gan gan.

Orin àwọn onígbàgbọ́ ni, mi kì í máa ń gbọ́ orin kórìn àwọn ọmọ, orin onígbàgbọ́ ni mà ń gbọ́. Ó sì máa ń ṣe àǹfààní fún mi lọ́pọ̀lọpọ̀. Tẹ́lẹ̀ ni mà ń gbọ́ àwọn orin ayé ṣùgbọ́n ní báyìí, orin àwọn onígbàgbọ́, eyi tó máa ní ìtumọ̀ ní etí.

Mo máa ń ṣe ìpè fídíò ni mo máa ń ṣe jù. Mo máa ń bá àwọn ọ̀rẹ́ mi tó wà ní ọ̀nà jíjìn àmajọ sọ̀rọ̀. Ìpè fídíò dára lọ́pọ̀lọpọ̀ mo máa ń ṣe lórí àwọn ǹkan tí bí WhatsApp àti Facebook, àti Instagram máa ń ṣe ìpè fídíò dáadáa. Wọ́n máa ń pè mí láti òkè jíjìn ìpè fídíò.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ́ nǹkan oríṣiríṣi nǹkan lórí, ẹ́, Íńtánẹ́ẹ̀tì. Bẹ́ẹ̀ni, àwọn oríṣiríṣi ẹ̀kọ́ ni mo máa ń kọ́. Mo dẹ̀ máa ń wo àwọn àwòrán kan tó máa ń ṣe, tó máa ń fún mi ní àwọn àlàyé tó ṣe pàtàkì lórí Íńtánẹ́ẹ̀tì bẹ́ẹ̀ ni.

Bẹ́ẹ̀ni, mo ní ìwà tó dára, torí pé tí mo bá ń jẹun, mi ò kì í máa ń rojọ́, mi ò kí máa ń sọ̀rọ̀, mi ò dẹ̀ kí máa ń ṣeré ipá, torí pé kí ata má bá a sápa mí ní orí. Bẹ́ẹ̀ ni, mo ní ìwà tó dára. Ó dára kí èèyàn ma máa sọ̀rọ̀ nígbà tí èèyàn bá ń jẹun. Bẹ́ẹ̀ ni, mo ní ìwà tó dára.

Eh, bí mo ṣe máa ń kí àwọn ènìyàn ni wípé tó bá di àárò, màá a ń kí wọn pé e kú owurò ó, ẹ káàárọ̀ o, ṣe dáadáa la jí, ṣá àlàáfíà lẹ jí bí. Tó bá di ọ̀sán náà, màá a ń kí àwọn ènìyàn ẹ kásaan tó bá di ìrọ̀lẹ́, màá a ń kí àwọn ènìyàn náà pé ẹ kú iròlẹ́, tó bá ti fẹ́ sùn, ó dáàárọ̀. Bẹ́ẹ̀ ni mo ṣe máa ń kí àwọn ènìyàn.

Ètò ìdárayá mi, bó ṣe rí ni wípé ìgbà mìíràn tí mo bá ń lọ síbi iṣẹ́, iri tí mo jẹ́ olùkọ́, a ní pápá, a ní pápá ní ilé ẹ̀kọ́ wa tí o je wipé a máa ń sá eré, ìgbà mìí a máa fò, ìgbà mìí a máa ṣe oríṣìíríṣìí ǹkan.

Rárá o, mi ò kí ń má ṣe yoga nítorí wípé mi ò ní òye púpọ̀ nípa rẹ̀, ìdí tí èmi ò kí má fi ń ṣe nìyẹn. Bẹ́ẹ̀ni, mi ò kí má ṣe rárá torí pé òye rẹ̀ kò tíì yé mi tó, ìdí tí mi ò kí máa fi ń ṣe nìyẹn. Bẹ́ẹ̀ ni, ìdí tí mi kì ṣe fúnṣẹ́ nìyẹn.

À, àkọ́kọ́ mo fẹ́ràn Ọlọ́run lọ́pọ̀lọpọ̀, bẹ́ẹ̀ ni, mo dẹ̀ fẹ́ràn ọkọ mi, mo fẹ́ràn àwọn ọmọ mi, mo fẹ́ràn olùṣọ́-àgùntàn wa àti ìdílé wọn, mo dẹ̀ fẹ́ràn àwọn alábàágbé wa bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn wọn gidigidi. Bẹ́ẹ̀ ni, mo dẹ̀ fẹ́ràn gbogbo ènìyàn torí pé mi ò kórìíra ẹnikẹ́ni.

Mo máa ń gbọ́ orin, mo máa ń gbọ́ orin nígbà tí mo bá wà nínú ọkọ̀ bẹ́ẹ̀ni tàbí kí máa ṣe, kí máa ṣe eré lórí fóònù mi, lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Bẹ́ẹ̀ ni nígbà tí mo bá wà nínú ọkọ̀. Ṣùgbọ́n orin ni mo sábà máa ń gbọ́

Ìgbà tí mo sunkún kẹ́yìn ni ìgbà tí ọmọ àbúrò ìyá mi kú ní ọdún tó kọjá ní oṣù Kejìlá ọdún. Nígbà náà ni mo sunkún nítorí pé ó dùn mí gan-an. Bẹ́ẹ̀ ni ó sì ka mi lára ìdí tí mo ṣe sunkún. Ìgbà náà ni mo sunkún gbẹ́yìn bẹ́ẹ̀ ni.

Ẹ, ìrìn-àjò fún isẹ́ torí pé mi ò n rin ìrìn-àjò fún isẹ́, isẹ́ mi ò sí ní onà jíjìn, ìtòsí àti àdúgbò ni iṣẹ́ mi wà. Bẹ́ẹ̀ni, mi ò rin ìrìn-àjò fún isẹ́ kankan rí torí pe àdúgbò àti ìtòsí ni iṣẹ́ mi wà, bẹ́ẹ̀ ni.

Gẹ́gẹ́ bí òṣìṣẹ́, ojoojúmọ́ ni ǹkan tuntun ń jáde, pàápàá jùlọ lórí ẹ̀rọ Íńtánẹ́ẹ̀tì. So, eyan máa máa kọ́ oríṣiríṣi nǹkan. Bẹ́ẹ̀ ni, ọmọ eyan máa ma kọ oríṣiríṣi nǹkan lórí iṣẹ́ bẹ́ẹ̀ ni.

Nígbà mìíràn tí ń bá ṣètò wípé wákàtí mẹ́fà ni mo fẹ́ fi ṣiṣẹ́, nígbà tí iṣẹ́ bá délé tó bá pọ̀, ìgbà mìíràn a máa ń ṣiṣẹ́ ju wákàtí yẹn lọ nítorí wípé iṣẹ́ ti pọ̀nlẹ́. Bí iṣẹ́ dé ṣe pọ̀nlẹ́ náà, tí ìyẹn dé ṣe ju wákàtí yẹn lọ náà ni owó náà ṣe máa.

Ah, ẹ́, ìlànà ìpolówó mi, èèyàn lè polówó ní orí rédíò, mo sì máa ń polówó pọ̀nmọ́ lórí íńtánẹ́ẹ̀tì, lórí wásáàpù sítétùsù mi, bẹ́ẹ̀ ni, màá polówó oríṣiríṣi nǹkan tí mò ń tà níbẹ̀ kí àwọn oníbàárà kan bá lè wá, bẹ́ẹ̀ ni.

Rárá o, mi ò kí máa ń mu Ògùn loójújumọ́. Àfi nígbà tí ara mi ò bá dá, ni mo máa ń lọ sí ilé ìwòsàn láti lọ rí àwọn dókítà láti gba ògùn tàbí abẹ́rẹ́. Nígbà tó bá sì fún mi ní ògùn náà tí mo kó wálé, àkókò tó bá ní kí n fi lò náà ni màá lò. Tí bá ti lò tán ó ti parí, mi ò lòògùn.

Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn kíkọrin, torí pé a ti ṣe akọrin rí nígbà tí mo wà ní ìwé nínú ìjọ àwọn òbí mi nígbà náà. Mo fẹ́ràn orin kíkọ gidigidi. Even nígbà tí mo dàgbà yí, mo sì máa ń kọrin torí mo máa ń gbọ́ orin látòrí ẹ̀rọ abánisọ̀rọ̀ mi.

Nǹkan tí ẹ kọ̀ yìí, ó túnmọ̀ sí wípé ṣe o ní aṣọ wíwọ̀? Bẹ́ẹ̀ni, gẹ́gẹ́ bí ènìyàn, mo ní aṣọ wíwọ̀. Bẹ́ẹ̀ ni, mo ní aṣọ lóríṣiríṣi, kò kí ń ṣe ẹyọ kan. Mo ní aṣọ wíwọ̀, aṣọ tó dára, tó sì máa ń bo ara ní oríṣiríṣi. Bẹ́ẹ̀ni mo ní.

Bẹ́ẹ̀ni, mo jẹ ènìyàn ti o máa n ji kùtùkùtù nítorí pe mo máa ji, mo máa múra ile iwe fún ọmọ mi láti lọ si ilé iwe. Emi fúnra mi pàápàá ni iṣẹ́ tí mo ń ṣe, tí mo ní láti jí ní kùtùkùtù láti dáná fún ọkọ àti ọmọ àti fún ara mi láti jẹun. Bẹ́ẹ̀ ni, mo.

Rárá o, mi ò lé ẹnìkan ẹnikẹ́ni kúrò níbi iṣẹ́ rẹ̀ nítorí pé kò dára kí ènìyàn máa lé ènìyàn kúrò níbi iṣẹ́. Kò dẹ́ dára kí ènìyàn máa gbá iṣẹ́ lọ́wọ́ ènìyàn nítorí pé ibẹ̀ náà ni ènìye tí ń jẹ to ti ń mu. Mi ò lé ènìyàn kúrò níbi iṣẹ́ ri. Bẹ́ẹ̀ ni, mi ò lè ṣe é torí.

Rárá, mi ò ní irungbọ̀n nítorí pé obìnrin ni mí, mi ò kí ń ṣe ọkùnrin. Nítorí pé ọkùnrin ló máa ń ní irungbọ̀n. Bẹ́ẹ̀ni, mi ò ní irungbọ̀n rárá, obìnrin ni èmi, mi ò kí ń ṣe ọkùnrin. Àwọn ọkùnrin ni máa ń ní irungbọ̀n.

Wíwẹ̀, rárá mi ò mọ̀ bá ti ń wẹ̀ ní inú swimming pool. Bẹ́ẹ̀ni, torí mi ò mọ̀ wẹ̀ rárá. Ṣùgbọ́n ka wọ inú balùwẹ̀ ka lọ wẹ̀, ka fi ọṣẹ àti kàiǹkàin wẹ ara, mo mọ èèyàn ṣe. Ṣùgbọ́n atí wẹ̀ nínú swimming pool, mi ò mọ̀ rárá.

Bí mo ṣe máa ń mú èrò tuntun wá ni wípé tí mo bá jókòó nígbà mìíràn tí bá gba àdura, bẹ́ẹ̀ ni Olúwa yiò sọ èrò náà sí mi ní ọkàn, lá sì wá láti ọ̀dọ̀ Ọlọ́run bí àwọn èrò tuntun ṣe máa ń wá. Bẹ́ẹ̀ ni bo se máa n wá ní ìyẹn, láti ìgbà mìíràn tí mo bá jókòó tí mo bá ń ronú nípa ọ̀rọ̀ Ọlọ́run, yiò sì wá.

Tí mo bá fẹ́ rin ìrìnàjò bẹ́ẹ̀yen bí mo ṣe máa ń ṣe àkópọ̀ fún ní wípé bóyá tó bá jẹ́ pé ọ̀túnla tàbí ọ̀la ni mo fẹ́ rin ìrìnàjò náà, màá ti bẹ̀rẹ̀ sí ní máa mú ara sílẹ̀ ní àkókò yí. Àwọn nǹkan tí mo máa lò ní ọ̀wọ́n, ibi tí mo fẹ lọ yẹ̀n máa ti múra sílẹ̀, màá ti dì sí inú báàgì mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Bẹ́ẹ̀ni, nítorí pé ìgbà mìíràn, nǹkan orí Íńtánẹ́ẹ̀tì máa ń-- kò kí máa wọ́n púpọ̀ bíi nǹkan tí a ń tà ní ìta. Idi tí mo ṣe máa ń ra ńgbà mí lórí Íńtánẹ́ẹ̀tì ni yen. Bẹ́ẹ̀ ni mo máa ń rà nígbà mìíràn lórí Íńtánẹ́ẹ̀tì.

Ní báyìí mi ò ní ọkọ̀, bẹ́ẹ̀ ni, mi ò tíì ra ọkọ̀. So, ẹni tió bá dètí ní ọkọ̀ kò lè ra epo fún ọkọ̀. Mi ò tíì ní ọkọ̀ rárá báyìí. Bẹ́ẹ̀ ni, torí pé tí ènìyàn bá ní ọkọ̀ ni ènìyàn máa ń ra epo fun. Mi ò tíì ní ọkọ̀ báyìí.

Fóònù mi, ìgbà mìíràn tí mo bá tẹ̀ẹ́ jù, bẹ́ẹ̀ ni ó máa gbóná tàbí nígbà mìíràn tí ó bá wà nínú oòrùn bẹ́ẹ̀ ni á gbóná. Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n kò kí ń ṣe gbogbo ìgbà ni fóònù mi máa ń gbóná. Tori pé tí fóònù bá ń gbóná jù kò dára rárá. Bẹ́ẹ̀ ni.

Èdè tí mo fẹ́ kọ́ ni Hausa. Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn Hausa gidigidi láti kó ọ. Ṣùgbọ́n tí n bá rí ẹni tí yiò kọ́ mi, èmi fẹ́ràn láti kọ́. Tí n bá ti ní àǹfààní áti lọ sí ìlú náà, ìlú Hausa. Bẹ́ẹ̀ni, torí mo fẹ́ràn rẹ̀. Mo dẹ̀ fẹ́ kọ́ èdè, èdè Hausa.

A, àwọn ero mi fún iṣẹ́ ọjọ́ iwájú ni, kí n lè ní iṣẹ́ tó dára, kí n sì ní ṣọ́ọ̀bù, bẹ́ẹ̀ ni, kí n sì máa ta ọjà, kí ọjà náà sì pò, kí ówo ba lè máa wọlé. Bẹ́ẹ̀ ni, ko ti mo ní ìgbà m.

Mi o ni ọkọ̀. Bẹ́ẹ̀ni, mi o ni ọkọ̀ sùgbọ́n tí mo bá rìnrìnàjò, tí mo bá wà nínú ọkọ̀, mo máa ń jẹun nígbà tí mo bá rìnrìnàjò. Ṣùgbọ́n emi ò ní ọkọ̀ titọ̀dọ̀ mi tí mò ń gbé rìnrìnàjò. Ṣùgbọ́n mo máa ń jẹun nínú ọkọ̀ tí n bá ń rìnrìn, rìnrìnàjò.

Ah! Ìgbà tó pọ̀ ni mo máa ń lo fóònù, màá lo fóònù dára dára. Torí oríṣiríṣi nǹkan ni mo máa ń ṣe lórí fóònù mi. Bẹ́ẹ̀ ni, màá lọ fi fóònù mi lọ sórí WhatsApp, Facebook àtàwọn íńtánẹ́ẹ̀tì mìíràn tó kù. Bẹ́ẹ̀ ni, mo sì máa ń fi ń pè, bẹ́ẹ̀ ni mo máa ń fi ń.

Bẹ́ẹ̀ ni, màá ń ka àwọn àdehun dáadáa. Tí ènìyàn bá fún mi ní àdehun, mo máa rí i wípé mo jókòó mo wò ó, mo kà tàbí tí ènìyàn bá fún mi ní ìwé kan tó bá fi àdehun kan sínú rẹ̀, màá rí i wípé mo jókòó mo kà á dáradára. Bẹ́ẹ̀ ni.

Rárá o, mi ò béèrè ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ rí torí mi ò mọ́ bó le ṣe tó ẹ̀rọ kankan tí mi yóò bèèrè ìrànwọ́ ní ọwọ́ rẹ̀. Bẹ́ẹ̀ni mi ò béèrè ìrànwọ́ ní ọwọ́ wọn rí. Bẹ́ẹ̀ni mi ò béèrè rí.

Bí mo ṣe máa ń ṣe ètò owó iṣẹ́ ni wípé tí mo bá gba owó níbi iṣẹ́, bẹ́ẹ̀ ni màá yọ èyí tí ń ṣe ti ọlọ́run tí a ń pè ní ìdámẹ́wàá. Eléyìí tó kù, a ó fi ra bíi oúnjẹ, tàbí a fẹ́ ra aṣọ fún ọmọ, tàbí.

Ibi tí mo fẹ́ràn láti máa lọ jù, òun náà ni wípé, òun náà ni ilé ìjọsìn. Bẹ́ẹ̀ni, ibẹ̀ ni mo fẹ́ràn láti máa lọ jù àti ọ̀dọ̀ àwọn òbí mi, òbí tó bí mi ní ọmọ. Bẹ́ẹ̀ni, ibẹ̀ ni mo fẹ́ràn láti máa lọ jù. Ibi tí mo fẹ́ràn nìyẹn.

Mo fẹ́ràn kí ojú ọjọ́ kó dára, kí òòrùn máa ran. Bẹ́ẹ̀ ni, mi ò fẹ́ ìgbà òjò rárá nítorí pé ìgbà òjò ni ilẹ̀ ò ki n máa ń dá láti tẹ̀. Gbogbo àwọn èbútó yiò máa sẹ́ eniyan lẹ́ ẹsẹ̀. Òòrùn dára bẹ́ẹ̀ ni.

Àwọn ìdojúkọ tó wà níbi ìṣẹ́ pọ̀ lọ́pọ̀lọpọ̀. Ìkan ni wípé ẹni tó ń ta ọjà, pé ko pàtẹ́, ko máa tà púpọ̀ ní ọjọ́ náà. Inú ènìyàn kì í máa ń dùn, tàbí káwọn ènìyàn wá ra ọjà, kó mo san owó ní àsìkò bẹ́ẹ̀ni.

Bẹ́ẹ̀ni mo ní ọkọ, mo fẹ́ ọkọ bi ọdún mẹ́ta sẹ́yìn. Bẹ́ẹ̀ni mo ní ọkọ, ọkọ mi sì wà ní àlàáfíà, emi na wà ní àlàáfíà. Bẹ́ẹ̀ni mo ní ọkọ, mo dẹ̀ síí wà nílé ọkọ mi nípa àánú àti ọ̀rẹ́ fẹ́ Ọlọ́run.

Rárá o, mi ò ní àwòrán lára o. Mi ò ní rárá torí emi ò fẹ́ran rẹ̀. Ẹ̀mi o dè nife re rárá láti ní lára torí pé kò yẹ ọmọ Olúwàbí láti ní àwòrán lára. Mi ò ní àwòrán kankan lára torí pé mi ò fẹ́, mi ò sì fẹ́ran rẹ̀ rárá. Òun ò yà.

Ah! Bẹ́ẹ̀ ni, mo mọ̀ bí a ti ń se oúnjẹ torí pé ìyàwó ilé ni mí. Iyawọ̀ ilé máa gbọ́dọ̀ mọ̀ bí a ti ń se oúnjẹ. Bẹ́ẹ̀ ni, pàápàá jùlọ níbi tí àwọn ẹbí ọkọ bá wà, ìyàwó ilé gbọ́dọ̀ mọ bí a ti ń se oúnjẹ. Mo mọ bí a ti ń se oúnjẹ tó dára, mo sì máa ń ṣe fún ọkọ àtàwọn ọmọ mi.

Ọjọ́ tí mo lọ sí ọjà, ọ̀una ni oṣù Kejìlá. Ni ọjọ́ àkọ́kọ́, oṣù kíni ọjọ́ àkọ́kọ́ ọdún yìí mo lọ sí ọjà. Nígbà tí mo lọ bá ọmọ mi ra nǹkan ní ọjà. Ọjọ́ náà ni mo lọ sí ọjà agbẹ̀yìn, bẹ́ẹ̀ ni lẹ́hinna mi ò tí ì lọ.

Ah! Rárá o, mi ò gbé àpò ẹyin torí mi ò gbérí. Mi ò dẹ̀ kí máa ń tà ẹyin. Àwọn tó bá ń tà ẹyin ló máa ń gbé àpò ẹyin. Mi ò dẹ̀ ń tà. Bẹ́ẹ̀ ni, mi ò gbérí. Bẹ́ẹ̀ ni, mi ò dẹ̀ mọ̀ bó ṣe máa ń rí ní owó, boya ó máa ń wuwo ni àbí ó máa ń fúyẹ́. Mi ò gbérí. Rárá.

Ah! Àwọn ìṣòro níbi iṣẹ́, ènìyàn ṣe máa ń kojú wọn ní ìwà pẹ̀lẹ́ àti sùúrù. Bẹ́ẹ̀ni, torí ó ṣe kókó tí ènìyàn bá ní ìwà pẹ̀lẹ́ àti sùúrù, ènìyàn má ma bá gbogbo ènìyàn jà ní. Nígbà tí ìṣòro bá dé èyàn, oni mọ bí eyan ṣe máa kojú rẹ̀

Ah! Ó ti ṣe díẹ̀ tí mo keyin pàdé won tàbí àfi tí a bá ríra ní orí, eh, Íńtánẹ́ẹ̀tì, lórí WhatsApp tàbí Facebook. Bẹ́ẹ̀ni, ibe la a ti máa ń pàdé, ta jo máa ń sọ̀rọ̀. Ṣùgbọ́n ká kíńri wọn kojúkojú ó ti pẹ́. Bẹ́ẹ̀ ni, ó ti pẹ́ o.

Bẹ́ẹ̀ni, ẹyin máa ń fọ́. Eyín jẹ́ ohun tó, ó lẹ̀gẹ́ tí a gbọdọ̀ fi ṣeré rárá. Bẹ́ẹ̀ni, a gbọdọ̀ kẹ ẹyin. Eyín bí ojú ni. Tí ènìyàn bá la mọ́lẹ̀, ẹyin máa fọ́. Bẹ́ẹ̀ni o, ẹyin máa ń fọ́ dáadáa bẹ́ẹ̀ni.

Ah! Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìwádìí àwọn alábàáṣiṣẹ́ pọ̀ torí pé ó dára kí ènìyàn máa ṣe ìwádìí ènìyàn, kí ènìyàn fi mọ iru ẹ̀eyàn tí wọ́n jẹ́. Bẹ́ẹ̀ náà ni àwọn náà ṣe ìwádìí tèmi náà kí àwọn náà lè mọ iru ẹ̀yàn tí èmi náà jẹ́. Ó dáa, bẹ́ẹ̀ ni mo máa ń ṣe ìwádìí ẹ̀ni, dáa.

Rárá, mi ò ní ètò ààbò Kọ̀m̀pútà. Mi ò ní rárá bẹ́ẹ̀ ni. Tori pé mi ò ní Kọ̀m̀pútà ní ilé èmi ò dètí rà. Fóònù ló wà ní ọwọ́ te mi. Mi ò ní ètò ààbò Kọ̀m̀pútà kankan rárá. Tori pé mi ò ní Kọ̀m̀pútà, mi ò dètí rà.

Batiri fóònù mi máa ń dúró dáradára bẹ́ni nítorí pé kò tí pẹ́ tí mo ra fóònù náà. Bẹ́ẹ̀ ni, batiri rẹ̀ dúró dáradára. Bẹ́ẹ̀ ni, ó dára. Ó sì máa ń pẹ́ kótó kù. Ó sì ò dára. Kọkì máa ń tètè kú ó sì dúró dáadáa.

Ìsọdọ̀tun ọkàn? À. Bẹ́ẹ̀ni, ó túmọ̀ sí wi pé ènìyàn ní ìkọlà ọkàn nìyẹn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ti kọ́ wa beeni, mo ní ìsọdọ̀tun ọkàn nípasẹ̀ oore-ọ̀fẹ́ Ọlọ́run. Èmi ní bẹ́ẹ̀ ni torí pé ó dára dáadáa gẹ́gẹ́ bí.

Àlà burúkú, mi ò lá àlà burúkú. Bẹ́ẹ̀ni, mi ò lá àlà burúkú. Mi ò rantí naa mo Mi ò lá àlà burúkú. Àwọn àlà tí mo bá lá tí kó bá tó bá jẹ́ èyí tí kò dára, mo máa ń gbàdúrà fi àdúrà yìí dànù. Bẹ́ẹ̀ni, àwọn àlà burúkú kò dára.

Oúnjẹ tí mo fẹ́ràn jù ọ̀un nàa ni ìrẹsì. Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn ìrẹsì àti iṣu. Mo fẹ́ràn re púpọ̀, mo dè fẹ́ràn re gidigidi. Mo fẹ́ràn ìrẹsì àti iṣu bẹ́ẹ̀ ni, tori pé mo nífẹ̀ẹ́ rẹ̀. Ó de máa ń yá láti sè, bẹ́ẹ̀ ni mo fẹ́ràn rẹ̀.

Má ríi dájú pé ọjà mi dára torí pé ẹmína mi ò fẹ́ kí ọjà mi kó fà sí mi. Mi ò de fẹ́ kí ọjà mi kó dúró sí ojú kan. Má ríi dájú wípé mo rí owó fi ṣe ọjà, mo dẹ̀ duró fi ra àwọn nǹkan tí ó yẹ kí ń rà sínú bítí moti n tá.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe àtulò nǹkan bí i aṣọ, bàtà àti oríṣiríṣi àwọn nǹkan àti abọ́ oúnjẹ náà. Bẹ́ẹ̀ ni, n màá n ṣe àtulò nǹkan dáradára. Torí tíeeyan báa ra aṣọ kan lónìí, wọn le wọọ lónìí tí ó bá dé.

Wifi mi ó maa ó yára dáradára bẹ́ẹ̀ni ó yára dáradára bẹ́ẹ̀ni nitoripe ti n ba tan fún ènìyàn abi ti eniyan ba tan hot spot fún mi, ti n ba tan wifi mi, o maa n yára ṣiṣẹ daradara. Bẹẹni o yára.

Ah! Rárá o, mi ò mọ̀ bí a ti ń pa ẹja nítorí wípé àwọn tó ń pa ẹja, iṣẹ́ wọn ni. Èmi ò dẹ̀ pa ẹja rí. Mi ò dẹ̀ kí máa pa ẹja ní odò. Rárá, mi ò mọ̀ bí wón ti ń pa ẹja rárá, bẹni kì í yín mi.

Ohun tí mo máa ń jẹ ní ọ̀sán, ohun náà ni gààrí mímu. Bẹ́ẹ̀ ni, gààrí mímu ni mo sábà máa ń mu ní ọ̀sán. Nítorí nígbà tí mo bá jẹun ní àárọ̀ tán bí ìrẹsì tàbí òkèlè ní òwúrọ̀, tó bá di ọ̀sán, mà á mu gààrí bẹ́ẹ̀ ni tàbí kí n jẹ.

Bí mo ṣe má ń lo àkokò pẹ̀lú àwọn ẹbí mi ni wípé nígbàtí mo bá jí lóòwúrọ̀, màá dá ná fún àwọn ẹbí mi. Bẹ́ẹ̀ ni, màá sì bá wọn múra fún àwọn ọmọ tó ń lọ ilé ìwé, màá sì bá wọn ṣeré lọ́pọ̀lọpọ̀. Bí mo ṣe máa ń lo àkokò.

A! Bí mo ṣe máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi ni wípé igba mìíràn máa dáná ránpẹ́ ní ọjọ́ náà fún ẹ̀mí àti ìdílé mi la máa jẹ. Bẹ́ẹ̀ ni èmi ki máa ń ṣe àjọyọ̀ tàbí ayẹyẹ púpọ̀ bẹ́ẹ̀ lọ náà.

Rárá, mi ò kí máa lo-- mi ò kí má wọ ago ọwọ́ bẹ́ẹ̀ ní torí pé fóònù ń bẹ ní ọwọ́ mi kò-- ò jẹ́ kí ń máa wọ ago ní ọwọ́ mi. Ìdí tí mí kì í ṣe máa ń wọ ago ní ọwọ́ nìyẹn ni pé fóònù ń bẹ ní ọwọ́ mi tí máa fi máa wọ ago.

Ah, app tí mo máa ń lò jù ni WhatsApp, Facebook, TikTok, bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn app púpọ̀ tí mo máa ń lò, mo ti máa ń lo Telegram náà àti Instagram, bẹ́ẹ̀ ni màá lò.

Ohun tí mo máa ń ṣe ni wípé mo máa ń tètè dé ibi iṣẹ́ àti pé mo máa ń mú iṣẹ́ mi ní òkúkú dùn, mo sì máa ń ṣe é dáradára. Bẹ́ẹ̀ ni, mi ò kí ń fi iṣẹ́ mi fàle, mi ò ń fi iṣẹ́ mi ṣeré. Ohun tó báye kí n ṣe, mo máa ń ṣe é.

Bẹ́ẹ̀ni, mo ti ṣe iṣẹ́ òfe rí, papajulo nígbà tí mo wà ní kékeré tí mo wà ní abúlé wa. Òpòlopò iṣẹ́ ọ̀fẹ́ ni a ti ṣe, tí mo ti ṣe, tí mo máa ń ṣe fún ènìyàn nígbà mìíràn tí mi ò ní gba owó, mo sì máa ń ní kí ènìyàn maa lọ. Bẹ́ẹ̀ni, mo ti ṣe rí.

Rárá o, mi ò kí máa lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ rárá. Bẹ́ẹ̀ ni, torí mi ò mọ nípa rẹ̀ rárá. Idi tí mo kí ṣe máa ń lò ni yẹ́n. Bẹ́ẹ̀ ni, mi ò kí máa n lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ rárá. Bẹ́ẹ̀ ni.

Àkókò tí mo fẹ́ràn jù nínú ọjọ́ ni àkókò ọjọ́, ọjọ́ ìkú bẹ́ẹ̀ni, torí pé ó jẹ́ ọjọ́ ìsinmi. A ó lọ sí ilé ìjọsìn nígbà tá bá sì dé, ènìyàn máa ní àǹfààní àti sinmi àti ọjọ́ etí.

Àn, ìgbà tí mo máa ń wojú awọ́ran, àn, kò, kò kí máa ń pe rárá torí pé ó lè jẹ́ ìgbà fún ìgbà díẹ̀ náà ni. Bẹ́ẹ̀ni torí mi ò rí, mi ò fẹ́ràn rẹ̀ púpọ̀ tó bẹ́ẹ̀ náà tí mo máa ń wò ó. Bẹ́ẹ̀ni mi ò fẹ́ràn rẹ̀ rárá.

Aṣọ tí mo fẹ́ràn jù lọ, kò sí aṣọ tí mi ò fẹ́ràn bẹ́ẹ̀ni, gbogbo aṣọ ni mo máa ń wọ̀. Mi ò ní aṣọ kan tí mo fẹ́ràn jù lọ. Mo máa ń wọ bùbá, èyí tí à ń pè ní gáùnù, mo sì máa ń wọ skirt and blouse náà. Ṣòkòtò nìkan ni mi ò kí ń máa wọ̀

Mo máa ń rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́ pẹ̀lú ẹsẹ̀ beeni. Mi ò ń gbé nǹkan ìrìnsẹ̀ lọ, ẹ́ ẹsẹ̀ ni mo fi máa ń rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́, torí pé kò jí sí ilé. Bẹ́ẹ̀ni, mi ò kí ń máa gbé nǹkan ìrìnsẹ̀ lọ.

Bẹ́ẹ̀ni, mo ti gun alùpùpù rí dáradára, mo ti gun láì mò ye ìgbà. Tí mo bá ń jáde lọ ibi ọ̀nà tó jìn, mó máa ń gbé alùpùpù lọ sílé ìjọsìn. Bẹ́ẹ̀ ni mo màá gun, mo ti gun alùpùpù rí dáradára, bẹ́ẹ̀ni mo ti gun rí.

Tío bàá ti di ìparí ọ̀sẹ̀ ni mo fẹ́ lọ sí ọjọ́, ilé ìjọsìn, lati lo tún ilé ìjọsìn ṣe. Kí a tó bẹ̀rẹ̀ ohun ẹ̀sìn ní ọ̀sẹ̀ tí yóò tẹ́lẹ̀ ní ọjọ́ ìsinmi, a kọ́kọ́ máa tún church ṣe ná. So, eyìí pelú nǹkan ti mo máa ń ṣe ní ìparí ọ̀sẹ̀ tín bàá ti kúrò nlé.

Ah! Tí ó bá di àṣà ẹlẹ́gbẹ̀ẹ́, ẹ máa kókan dáná. Tí bá ti dáná tán, mó máa ṣ'ọ́nra bẹ́ẹ̀ ni. Bí mó bá ṣanra tán, mo máa ṣe sun, máa ṣe sun, maa tun dáná maa tó jẹun, só máa sùn. Eééh! Otítán, mo kọ́ tí mo máa ṣe wọn.

Bẹ́ẹ̀ni, mo máa ń rìn ní àlàáfíà. Bẹ́ẹ̀ní mo ba gbogbo ènìyàn rin ní àlàáfíà. Àlàáfíà náà ni èmi fún ra mi pàá pàá wá. Bẹ́ẹ̀ni, mo wà ní àlàáfíà, mo dẹ̀ máa ń rìn ní àlàáfíà. Kò sí nǹkan tí ó ṣe mí, mo máa ń rìn ní àlàáfíà. Mio dẹ̀ bá anybody jà rárá bẹ́ẹ̀.

Tí òjò bá ń rọ̀ bẹ́ẹ̀ ni màá ń wọlé torí àbí bí kò bá kan mi mọ́ ìta ni mo lè kó wọn bọ́ síta láti ibi òjò. Bẹ́ẹ̀ ni màá sọ wọ́n wọlé ní ìfẹ́ pé òjò kópa mẹ́ta bí mo ti máa sá sí ìta bẹ́ẹ̀ ni.

Rárá o, mi ò fẹ́ràn Lebanon tori mí mo mọ ohun tí wón ń ṣe ní ibẹ̀. Ìdí tí mi ò ṣe fẹ́ràn rẹ̀ nìyẹn. Mi ò fẹ́ràn láti máa lo ra rà Ẹ̀mí kẹ́rẹ́, pàápàá jùlọ mi ò lọ rí. Bẹ́ẹ̀ ni, mi mọ ohun tí wón ń ṣe ní ibẹ̀, mi ò fẹ́ràn àti máa lọ síbẹ̀ bẹ́ẹ̀ ni.

Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ oun naa nípa ẹ̀rọ kọ̀m̀pútà. Bẹ́ẹ̀ni, mo fẹ́ ní ìmọ̀ nípa ẹ̀rọ kọ̀m̀pútà dáradára, kí emi naa kí n ba lè mọ bí wọ́n ṣe ń tẹ̀ ẹ́, kí n ba lè mọ oríṣiríṣi nǹkan nípa rẹ̀. Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ nìyẹn bẹ́ẹ̀ni àti àwọn oríṣiríṣi nǹkan bí i ìta.

Ní ìgbà tí mo máa ń fọ aṣọ náà ní òwúrọ̀ tí n báji lówúrọ̀ bí ọ̀la ń sì mo fẹ́ fọ aṣọ ní òwúrọ̀ tí báji ní òwúrọ̀, màá ká aṣọ síta mo máa fọ. Torí ìdí tí mo ṣe máa ń fọ ní òwúrọ̀ ni wípé ní ọ̀sán, oòrùn a ti yọ̀ kò ní sí ààyè láti jókòó síta fọ aṣọ.

Bí ọgbọ̀n ìṣẹ́jú ni, bẹ́ẹ̀ni ọgbọ̀n ìṣẹ́jú. Bẹ́ẹ̀ni, tí a bá sì lọ sí ibi iṣẹ́ ní òwúr, nígbà náà ní òwúrọ̀, tó bá di ago mókànlá àbọ̀, bẹ́ẹ̀ni wón á fún wa ní ìsinmi oúnjẹ.

Bẹ́ẹ̀ni, mo máa ń rí ohun sùn dáradára nígbà tí mo bá sùn. Bẹ́ẹ̀ ni, màá rí ohun sùn torí pé kò sí ohun tí ó ń ṣe mí. Àlàáfíà ni ara mi wà. Bẹ́ẹ̀ ni, màá rí ohun sùn dáradára nígbà tí mo bá sùn. Bẹ́ẹ̀ ni, ó bá rí.

Eh ohun tí mo máa ń wá nínú isé tuntun ni kí wọ́n ba kọ́kọ́ gbà yàn sí isẹ́, ìyẹn ọkọ máa wo ìwà rẹ̀. Bẹ́ẹ̀ ni, ìwà ẹni tó gbà tó jẹ́ òṣìṣẹ́ tuntun àti bó ṣe ń ṣe dédé sí níbi isẹ́ àti bó ṣe ń ṣiṣẹ́ sí àti bó ṣe ń sọ̀rọ̀

Ah! Ohun tí o máa ń fún mi ní ẹ̀tà ni ìbisẹ nígbà náà ni àwọn ọmọ ilé ìwé tí mò ń kọ́, bí ẹni tí wọ́n bá fún ní ẹ̀tà dá láti ṣe iṣẹ́ náà dáradára nítorí pé inú mi máa ń dùn àti wípé ẹni tí mo bá ṣe náà, ó máa san owó sí mi ní àsìkò tí wọ́n bá fún mí ní ẹ̀tà láti bẹ̀rẹ̀.